Ìyàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi òun ni ìyàrá ìbùsùn mi. Nítorí pé kí ni mo fẹ́ràn orun púpọ̀ púpọ̀ tí ń bá ti parí iṣẹ́ ọjọ́ mi. Nítorí ẹ̀ ni mo ṣe fẹ́ràn ìyàrá ìbùsùn mi torí pé kí ni ó máa ń tutù yíníyíní mọ̀ mi lára ó sì máa ń mú inú mi dùn bí mo ṣe ń ṣe iṣẹ́ tí mò ń sọ lọ́wọ́ yìí. Ìyàrá ìbùsùn mi ni mo wà tí mo ti ń ṣe. Ẹ̀ṣẹ́ púpọ̀.

Aà! Kí n má parọ́, kí n má jalè. Mi ò ní àkókò tí mo máa ń sùn. O wà dá lé lórí nǹkan tí mo bá ń ṣe torí mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo máa ń kàwé lóru, mo sì máa ń ṣe àwọn iṣẹ́ pẹpẹ́pẹ́ lóru. Ìgbà míì mo lè sùn láàárọ̀ kùtùkùtù, láago mẹ́rin. Ìgbà míì náà mo lè tètè sùn bí i aago mẹ́jọ ṣé aago mẹ́sàn án. Ṣùgbọ́n mi ò ní àkókò tó pàtó kan tí mo máa ń sùn. Ìbò sísùn mi dá lé lórí nígbà tí oorun bá kú mi. Ẹ̀ṣẹ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni o, mo ní àwọn èrò ọlọ́gbọ́n ní ilé mi tọlọ́gbọ́n gidi gan an, tó nímọ̀ àti òye tí a jọ ń gbé lé. Torí pé kínni? Mo fẹ́ràn àwọn ọmọlọ́gbọ́n àti àgbàlagbà ọlọ́gbọ́n. Mo fẹ́ràn láti má a gbé níbi tó bá wà kí a lè jọ má a jí roro, ká jọ má a sọ̀rọ̀ lóòrèkóòrè. Nítorí ẹ́ náà mo ṣe ń gbé ilé ti mo, tí mò ń gbé yìí, jẹ yìí. Àwọn èyàn ọlọ́gbọ́n ó pọ̀ ní ilé mi. O ṣe púpọ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pa àwọn fáìlì mi mọ́ pamọ́ lọ́pọ̀lọpọ̀ nítorí pé kí ni gbogbo àwọn ǹkan tó wà nínú fáìlì mi ó ṣe pàtàkì sí mi gan an. Nítorí èyí, mo sì máa ń pa fáìlì mi mọ́. Mo máa ń tọ́jú ẹ̀ sínú pátákò ìpamọ́ tí mo máa ń kó àwọn aṣọ mi sí, tí àwọn olóyinbo ń pè ní kọ́bọ́ọ̀dù. Ibẹ̀ ni màá ń gbé fáìlì mi pamọ́ sí, torí gbogbo òwò oríṣìíríṣìí láti ilé ìwé kékeré sí ilé ìwé gíga, gbogbo ilé ìwé tí mo ti lọ, inú àpò fáìlì mi ni ó máa ń wà. Nítorí èyí náà ni mo ṣe máa ń pa fáìlì mi mọ́ gidi o ṣe púpọ̀.

Oríṣiríṣi ìlànà ìpolówó ni mo máa ń lò láti polówó àwọn ọjà mi. Yàlá ka lọ sí orí afẹ́fẹ́ èyí tí àwọn ọ̀rẹ́ mi ń pè ní rédíò àbí ka lọ sí kí n lọ sí ẹ̀rọ ayélujára tí àwọn oloiynbo ń pè ní Íńtánẹ́ẹ̀tì. Oríṣiríṣi ìlànà ni màá ń gbà láti polówó ọjà mi gẹ́gẹ́ bí mo bá ṣe wá sí ọkan mi. A tun lè lọ sí ọ̀dọ̀ àwọn oníwèé ìròyìn ní orí ìwé won àbálá iwé wọn kí wọ́n tó gbé ọjà wa sí láti báa polówó. Idi ní yìí mo sì sọ pé oríṣiríṣi ìlànà ìpolówó òun ni mo máa ṣe kí ni mo máa ṣe. Ṣé púpọ̀?

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi ní ẹ́ẹ̀kọ̀kan nígbà tí bá ti lu ara mi jù tí mo ti ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tí mi ò sí mi àbí nígbà tí bá ṣiṣẹ́ tí bá tètè sùn orí máa ń fọ́ mi ṣùgbọ́n kò ń ṣe gbogbo ìgbà o ẹ̀ẹ̀kọ̀kan ni orí máa ń fọ́ mi ní gbogbo ìgbà tí bá ti ṣiṣẹ́ jù àbí tí bá tètè sùn gbogbo ìgbà ẹ náà ni màá ń rí orí fífọ́ ní ẹ̀ẹ̀kọ̀kan ṣe púpọ̀

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ òun ni àwọn ọmọ onífújì. A! Mo fẹ́ràn fújì lọ́pọ̀lọpọ̀ o. Mo fẹ́ràn fújì lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn olórin tó ń pè ní Saheed Òṣùpá lọ́pọ̀lọpọ̀ gidi gan. Lẹ́yìn yẹn náà, mo tún fẹ́ràn àwọn akọrin hip hopu onílùgbàjọ náà tí wọ́n ń kọ, torí pé kí ni gbogbo ẹ̀ náà ló dùn létí tó, tó sọ̀rọ̀ nípa ṣáwà àti ìdí wà, eṣe púpọ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi torí ọjà mi ni owó mi. Tí n bá sì tọ́jú ẹ̀, táwọn olè ajínigbé tan bá fi lè gbé ọjà mi, mi ò ní rówo fi ṣe nǹkan tó dára sí ara mi, mi ì dẹ́ní rówo fi ṣe nǹkan tó dára láti tọ́jú àwọn ọmọ mi. Ni idi eyìí ló fi ṣe pàtàkì fún mi láti máa tọ́jú àwọn ọjà tí mo fi òwọ̀ e rá ṣẹ́ púpọ̀ lọ́pọ̀ lọ́pọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ṣe ń ya àwòrán dáradára. Àwòrán yíyà ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ gidi gan, torí pé kíni àti kékeré ni mo ti fẹ́ràn láti máa ya àwòrán tí àwọn èèyàn sì máa ń pè mí ní olùyà. Nídìí èyí ni mo ṣe mọ bọn ṣe ń ya àwòrán gidi gan, torí pé kíni àti kékeré mi tó ti pẹ́ gan ni mo ti máa ń ya àwòrán. Nídìí èyí mo mọ bó ṣe ń ya àwòrán tó dára àti gidigidi gan lọ́pọ̀lọpọ̀.

Ìdún-ìdúnadúrà, o jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi gan torí pé kí ni ọwọ́ ìyá mi ni mo ti kọ́. Láti kékeré mo ti máa ń tẹ̀lé ìyá mi lọ sọ́jà tí mo sì máa fojú sí bí wọ́n ṣe máa ń ṣe ìdúnadúrà pẹ̀lú àwọn tó ń ta ọjà. Ní dé yìí, mo sì mọ bí wọ́n ṣe ń ṣe ìdúnadúrà. Tí ọlọ́jà bá ti pe òwò ti wọn, èmi náà ó na sí owó tí mo rí pé agbára mi ká torí pé kí ni àwọn ọlọ́jà yen na igbà mí náà, wọn máa ń fi owó díye owó ńlá, wọ́n á fi díye sórí ọjà náà. Ṣùgbọ́n èmi tí mo fẹ́ rọjà, tan bá ti po oye ọkọ fún mi, èmi náà o ṣe kí ni, màá pe iye tèmi náà, àwa jọ máa fà lọ, à jọ máa fà bọ̀ tí a máa fi dúró sí àárín ibi tí kò ní pamí lára tí ó sì nípa ọlọ́jà náà ni ara. Bí mo ṣe máa ń ṣe ìdúnadúrà náà nìyẹn. Ẹse pupo lọ́pọ̀lọ́pọ̀.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí isẹ́ mi ò lọ géregé. Ìgbà mí a máa ń jà, tó bá gbè sé fún mi tí n ba tètè ṣe, ìgbà mí ì náà dẹ̀ kèrè a lè máa jà ná. Tó bá gbè sé fún mi tí n ba tètè ṣe, náà won à sọ fún mi ná. Èmi náà dẹ̀ kèrè, màá sì ṣàlàyé fún wọn ní nkán tó ṣẹlẹ̀ tí mo sì tẹ̀ parí isẹ́ náà. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ, ìbáṣepọ̀ èmi àti olórí isẹ́ mi ò lọ gééré, kò sì jà, kò sì wàhálà. Wọ́n fẹ́ràn mi, èmi náà fẹ́ràn wọn. Mo dẹ̀ ń ṣiṣẹ́ ìbí lẹ̀ isẹ́ mi náà, mò ń ṣe déédéé, èṣe púpọ̀.

Mo lè sọ pé mo lè ṣe, mo lè sọ wípé mi ò lè ṣe torí pé kí ni iṣẹ́ mi ò jọ mọ iṣẹ́ àwọn tó ń dá ọkọ̀ dúró ní ìdójúkòjú sùgbọ́n tó bá bá mi lábo tí ò sí ǹkankan tí màá ṣe. À, ń dá dúró, máa dá dúró náà ni. Kọlọhun dàwá sí. Ẹse púpọ̀?

Mi ò ní àkókò pàtàkì kan tí mo máa ń jẹun alẹ́ torí pé kíni mi ò tí darúgbó, mi ò dẹ̀ ṣàìsàn. Àwọn aláìsàn àti àwọn tó bá ti darúgbó ló máa ń fún ni àkókò tó máa jẹun ní alẹ́. O leè yí sí mi lára kí n jẹun lago mẹ́jọ, o leè yí sí mi lára kí n jẹun lago mẹ́sàn, o leè yí sí mi lára kí n jẹun lago mẹ́wàá, o lè yí sí mi lára kí n jẹun lóru. Ni iṣẹ́ tí mò ń ṣe lọ́wo bàá yẹn sí tí bá ti pari ẹ́ sin, máa bọ́ sí kítchen, máa bú oúnjẹ, màá jẹ. Nídí èyí o, mi ò ní àkókò tí mò máa ń jẹun alẹ́ torí pé mi ò ṣàìsàn, mi ò dẹ̀ ti darúgbó. Ẹ̀ṣẹ̀ pupọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn èrò ìlera lọ́pọ̀lọpọ̀ nítorí pé kí ni tí ènìyàn bá ṣiṣẹ́ dede dede tó bá ṣiṣẹ́ púpọ̀ púpọ̀, a máa dùbúle àìsàn lẹ́ẹ̀kan kan. Ìdí èyí ni mo ṣe máa ń mu àwọn èl-- àwọn èrò ìlera tí dókítà lóyìnbó tó fún wa ní ilé ìwòsàn nítorí pé kí ni tí ènìyàn bá lo àwọn èrò ìlera, òun ló máa jẹ́ kí ara ènìyàn kó ṣe kí ni kó ta pọ́n pọ́n pọ́n láti lè ṣiṣẹ́ òjò ọjọ́ kejì. Nídìí èyí ni mo ṣe máa ń mu àwọn èrò ìlera èṣí púpọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa jiyàn nítorí pé kí ni ẹni tí kò bá lè jiyàn kò ní le sọ nǹkan tó wà ní ọkàn rẹ̀, kò ní le sọ nígbà tó bá ń ṣe òótọ́ àti ìgbà tí kò bá ṣe òótọ́ torí pé ẹni tí kò lè jiyàn, àwọn èèyàn máa ma pa irọ́ oríṣiríṣi mọ ní ara torí ènìyàn ṣe gbọ́dọ̀ kọ bí wọ́n ṣe ń jiyàn. Bẹ́ẹ̀ni, tó ẹnọ̀ mo ṣe fẹ́ràn láti máa jiyàn nítorí pé kí ni kọ́ máa ba à le pàrọ̀ mọ́ mi kí n ba lè sọ gbogbo nǹkan tí ó wà ní ọkàn mi kí àwọn èèyàn kó má lè bá máa jìmì níyàn. Ẹ ṣe púpọ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ka àwọn àdéhùn dáadáa torí ẹni tí ó bá ká àdéhùn dáadáa, à ẹ̀wọ̀n ńkọ́ ìwé sí i ni o. Ẹni tí ó bá ká àdéhùn dáadáa dáadáa kò ní le sí àríyànjiyàn, kò ní le sí ìjà, kò ní le jẹ́ gbèsè, kò ní le wọ ìṣe ẹ̀wọ̀n ìjọba. Nítorí ẹ ni mo ṣe máa ń ka àdéhùn dáradára kí èmi àti àwọn olùbárà mi ká má lè ṣe kíni, ká má lè jọba ara wa jà, kí èmi naa má dè ṣe kíni, kí n má dè le jẹ́ gbèsè, kí n má lè ṣe, kí n má ṣe fi aṣọ péńpé ṣe ẹ̀wọ̀n ìjọba ẹṣẹ.

Ibi to bá wù mí ni màá n fi kọ́kọ́rọ́ mi sí. Ó wa dálẹ̀ lórí nǹkan tí mo bá fẹ́ ṣe. Tí mo bá fẹ́ gbàlejò, mo ma fi senú ọnà mi kí àwọn àlejò mi bá lè rí. Tọ́n bá dé bí bàbá mi, ìyá mi, àbúrò mi àbí ọ̀rẹ́ e mi tàbí olólùfẹ́ e mi tón wá mi bọ̀ kón bá lè rí ní ẹnu ọnà. Ti bá wà n nú ilé, màá fi sílẹ̀ sí ẹnu ọnà nínú ilé kí n má ba à lè máa wá kọ́kọ́rọ́ náà kákàakiri. Tin bá fẹ́ jáde náà, màá fi sínú báàgì mi ki n ba kí n má ba à lè máa haá káàkiri. Or kì n fi sínú àpò ṣòkòtò mi láti lè tètè rí tí bá ti fẹ́ padà sí ilé. Ẹ ṣé púpọ̀ lọ́pọ̀lọpọ̀.